Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo ìràwọ̀ gan. Ó máa ń fún mi ní ìtùnú ọkàn ó sì máa ń jẹ́ kí ń rántí bí ayé ṣe tóbi àti bí ìṣẹ̀dá Ọlọ́run se lẹ́wà. Nígbà mi, mo máa ń dúró ní ìta ní alẹ́, mò ń wò bí àwọn iràwọ̀ ṣe ń tàn lórí ọ̀run, mo sì ń ronú jinlẹ̀ nípa ìgbésí ayé àti ọjọ́ iwájú. Iṣẹ́ yìí máa ń mú kin ní ìdákẹ́jẹ́ àti ayọ̀ nínú ọkàn mi.

Bẹ́ẹ̀ni, mo máà ń fọ ọwọ́ mi lọ́pọ̀ ìgbà lójoojúmọ́. Ni gbogbo ìgbà tí mo bá ti jí láti orun, kí n tó jẹun lẹ́yìn tí mo bá lọ ilé ìgbọ̀nsẹ̀ àti lẹ́yìn tí mo bá padà láti ibi ìta, mo máà ń fọ ọwọ́ mi dáadáa pẹ̀lú ọṣẹ àti omi. Iṣẹ́ yìí ṣe pàtàkì gan an fún mi nítorí pé ó ràn mí lọ́wọ́ láti dáàbò bo ìlera mi, kí n sì dènà àrùn kúrò lọ́dọ̀ mi àti lọ́dọ̀ àwọn ènìyàn mi. Nítorí náà, mo máà ń ṣọ́ra gan an láti fọ ọwọ́ mi ní gbogbo àkókò tí ó yẹ lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe n yàwòrán díẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé mi ò jẹ́ àmọ̀jà gídí, ṣùgbọ́n mo mọ àwọn ìlànà ìbẹ̀rẹ̀ rẹ̀. Mo mọ bí a ṣe ń lo ìkọ̀wé tàbí pẹ́ńsùlù láti fa ìlà, bí a ṣe ń darapọ̀ àwọn àwọ̀ oríṣiríṣi àti bí a ṣe ń dá àwòrán hàn ní kedere. Ní gbogbo ìgbà, yíyàwòrán máa n fún mi ní ayọ̀ ó sì má n jẹ́ kí n fi èrò inú mi hàn láì lo ọ̀rọ̀ púpọ̀. Ó tún jẹ́ ọ̀nà kan láti tún ìmọ̀lára ọkàn síta àti láti ṣàfihàn ìdáyàtọ̀ ẹni.

Mo ma n lo ọ̀pọ̀lọpọ̀ áàpù lọ́pọ̀ ìgbà, ṣùgbọ́n àwọn tí mò ń lò jùlọ ni WhatsApp, Instagram àti YouTube. Mo máa n lo WhatsApp fún ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹbí ọ̀rẹ́ àti fún iṣẹ́ pàtàkì. Instagram sì ń ràn mí lọ́wọ́ láti wo àwòrán àti fídíò. Mo tún ma n lo YouTube, YouTube sì jẹ́ áàpù tí mo fi ń kọ́ ẹ̀kọ́ tuntun, wo ìtàn, ìròyìn àti fídíò ìdárayá. Ni àkókò ìsinmi mi, mo tún le lo àwọn áàpù mi bíi TikTok àti Facebook. Ṣùgbọ́n àwọn tí mo dárúkọ ni mò ń lò jùlọ lójoojúmọ́ nítorí pé wọ́n jẹ́ kí ìgbésí ayé mi rọrùn àti dùn síi.

Mo máà ń gba owó àwọn ènìyàn ní ọ̀nà tó rọrùn àti tó dájú. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń lo ìgbàkẹ́lẹ́ ìfowópamọ́ bíi ìgbàgbọ́ báǹkì, ìyẹn ni pé wọ́n ma rán owó sí àkáǹtì mi tààrà. Nígbà mi mo tún lè gba owó nípasẹ ìbánisẹ́pọ̀ áàpù ìsanwó lórí fóònù, tí ó jẹ́ kí ìsanwó yára tí kò sì ní ìṣòro. Bí ó bá jẹ́ owó mo máa ń gbà á lọ́wọ́ ẹni náà bíi ìbáṣepọ̀ re àti pẹ̀lú ìbáṣepọ̀ ọ̀la. Ní gbogbo ọ̀nà tí mo bá ń gbà gbàgbà owó, mo máa ń jẹ́ kó yé mi dáadáa.

Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ilé ìwòsàn tàbí sí ìṣègùn òde ni ìgbà tí ara mi kò yá dáadáa, mo sì rí pé ó ṣe pàtàkì kí n gba ìtọ́jú lọ́wọ́ àwọn dókítà. Ní ibẹ̀ wọ́n se àyẹ̀wò ara mi dáadáa wọ́n sì fún mi ní àbá àti òògùn tó yẹ. Lẹ́yìn ìbẹ̀wò yẹn, mo rí ìtura àti ìlera mi dára sí i. Bí ó tilẹ̀ jẹ́ pé mi ò máa ń lọ sí ìṣègùn òde lọ́pọ̀ ìgbà ṣùgbọ́n nígbà tí mo bá rí ìyípadà kankan nínú ara mi, mo máa ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé ìlera ṣe pàtàkì jùlọ.

Ní àṣálẹ́, mo máa ń lo àkókò mi láti sinmi lẹ́yìn isẹ ọjọ́ gígùn. Mo lè wo tẹlifíṣàn tàbí fídíò, ka ìwé díè tàbí lo fóònù mi láti bá ọ̀rẹ́ àti ẹbí sọ̀rọ̀. Nígbà mi, mo tún ma ń gbọ́ orin tàbí ronú jínlẹ̀ nípa ohun tí mo ṣe lọ́jọ́ yẹn àti ohun tí mo fẹ́ ṣe lọ́la. Níkẹyìn, mo máa ń múra sí ìsun kí ara àti ọkàn mi lè sinmi dáadáa, nítorí pé ìsinmi dáà jẹ́ pàtàkì fún ìlera.

Bẹ́ẹ̀ni, mo sábà máa ń fi ìpara sára lọ́pọ̀ ìgbà, pàápàá jùlọ ní àárọ̀ ṣáájú kí n tó lọ síbí iṣẹ́ tàbí nígbà tí mo bá fẹ́ dá ara mi lójú pé àwọ̀ mi dùn, kò sì ní rí ìrọ̀ro tàbí ìbànújẹ́. Mo ní ìrìnàjò ìtọ́jú ara mi gẹ́gẹ́ bí ìwàláàyè mi ṣe ń bẹ, torí pé fífi ìpara sára kì í ṣe láti jẹ́ pé mo fẹ́ dá ara mi lójú nìkan, ṣùgbọ́n ó tún ń jẹ́ kí àwọ̀ mi rí dáadáa, kò sì ní dènà ìbàjẹ́ rẹ̀. Ní sókí, fífi ìpara sára jẹ́ apá pàtàkì nínú ìtọ́jú ara mi lójoojúmọ́.

Mo máà n sábà fọ ọkọ̀ mi ní gbogbo ọjọ́ nígbàtí mo bá ti parí gbogbo iṣẹ́ ọ̀jojúmọ́ mi àti iṣẹ́ ọ́fíìsì. Ní gbogbo òwúrọ̀ ṣáájú kí n tó lọ sí ibi iṣẹ́, mo sábà má n fọ ọkọ̀ mi kí ara mi lè rí ìwúlò àti ìtura, kí ó sì lè dá mi lójú pé mo ti ṣètò ohun gbogbo ṣáájú ọjọ́. Ní alẹ́ lẹ́yìn tí gbogbo iṣẹ́ ti parí, mo tún sábà má n fọ ọkọ̀ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣáájú kí n tó sinmi, kí ọkọ̀ mi lè wà nípò tó dára fún ọjọ́ tí ń bọ̀. Ní ṣookì, fífi ọkọ̀ mi fọ jẹ́ apá pàtàkì nínú àṣà ìtọ́jú ara àti ìṣètò ìlera mi lójoojúmọ́.

Mo fẹ́ràn písà púpọ̀ torí pé ó jẹ́ oúnjẹ tí ó dára fún gbogbo ìgbà. Lórí písà mi, mo sábà máa ń fi ẹran bí i sọ́séjì tàbí ata ilé àti ẹ̀wà sísìn pẹ̀lú wàrà ǹkasì tó pọ̀ gan-an láti jẹ́ kí ó dùn gan-an. Mo tún fẹ́ràn láti fi ẹ̀fọ́ bíi àlùbọ́sà, ata rodo àti tòmátì kún un láti jẹ́ kí ó ní adùn pẹ̀lú ìlera díẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà lọ́pọ̀ ìgbà, pàápàá jùlọ nígbà tí mo bá fẹ́ dá ara mi lójú pé mò ń bójú tó àṣà àti ìṣe Yorùbá. Fìlà jẹ́ apá pàtàkì nínú ìmúra mi torí pé kì ń ṣe pé ó jẹ́ kí n wọ láàárín ìkà nìkan, ṣùgbọ́n ó tún fi ìtàn, ìdánimọ̀ àti ìyàsọ́tọ̀ hàn nípa ẹni tí mo jẹ́. Nígbà ayẹyẹ, ìgbéyàwó, ìjọsìn tàbí ìpàdé pàtàkì, mo sábà máa ń wọ fìlà tí ó bá aṣọ mi mu dáadáa. Ní sókí, fífi fìlà wọ̀ jẹ́ apá kan nínú àṣà ti òun tí mò ń gbádùn torí pé ó ń jẹ́ kí n ní ìgbéraga àti ìtẹ́lọ́rùn nínú ara mi.

Nípa iṣẹ́ ọjọ́ iwájú mi, mo ní ọ̀pọ̀ èrò àti àfojúsùn tí mò ń siṣẹ́ si lọ́dọọdún. Èrò mi ni láti ní iṣẹ́ tó máa jẹ́ kí ń lo ìmọ̀ àti ọgbọ́n tí mo ní dáadáa. Iṣẹ́ tí yóò tún fún mi ní ààyè láti kọ́ ẹ̀kọ́ tuntun àti láti dàgbà nínú ọ̀nà iṣẹ́. Mo fẹ́ kí iṣẹ́ mi jẹ́ ẹni tí yóò kó ìdàgbàsókè wá sí ayé mi àti ti àwọn mi. Kí n si le jẹ́ apá kan nínú ohun tó máa ń mú ìlera ọrọ̀ ajé mi dára síi.

Rárá o, mi ò sábà má a n wo ohun ẹ̀ṣọ́ torípé mi ò fẹ́ kó jẹ́ apá kan nínú ìgbésí ayé mi. Mo gba pé fífi ọkàn balẹ̀, ìgbàgbọ́ rere àti fífi ara ẹni sínú iṣẹ́ rere ni ohun tó dára jùlọ fún ìlera ọkàn àti ìlera ẹ̀mí. Dípò kí n ma tọ́jú tàbí wò ó, mo ma n yàn láti kó ara mi jọ. Kí n má a ṣe ohun tó daa, kí n sì yí ara mi ká pẹ̀lú àwọn èrò rere àti iṣẹ́ tó má a kó àlàáfíà wá sí ìgbésí ayeé mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata torí pé ata ń fún ní adùn pàtàkì tí ó máa ń jẹ́ kí oúnjẹ dùn sí. Nígbà tí ata bá jẹ́ títọ́ kì í ṣe púpọ̀ jù, ó máa ń jẹ́ kí adùn oúnjẹ dára, ó sì mú kí ìfẹ́ mi sí pọ̀ sí i. Mo sábà ma ń jẹ oúnjẹ tó ní ata níwòn ìgbà àti tí ara mi bá gbà á, kí ìlera mi má bà á jẹ́.

Ní ibi iṣẹ́ mi, ọ̀pọ̀ ìpèníjà ló wà tí mo sábà máa ń dojúkọ lójoojúmọ́. Ọ̀kan lára wọn ni bí mo ṣe ń ṣètò àkókò mi dáadáa láàárín iṣẹ́ púpọ̀ tí a gbọ́dọ̀ parí ní àkókò díẹ̀. Mo tún dojúkọ ìpèníjà ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ torí pé ìgbà míì èrò wa le yàtọ̀, tí ó sì nílò sùúrù àti ìfaradà láti lè ṣẹ́pọ̀ dáadáa. Pẹ̀lú èyí, àyípadà nínú ìlànà iṣẹ́ tàbí ìmúlò tuntun lè jẹ́ ìdókò torí pé ó nílò àkókò àti ìfarapa ọ̀pọ̀lọ kí a tó fara mọ́.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayarabiasa fún ọjọ́ kan rí, pàápàá jùlọ ní ọjọ́ tí mi ò ní jáde lọ sí ibi kankan tàbí tí mo bá wà nílé nìkan. Ní ọjọ́ bẹ́ẹ̀, mo máa ń fojútó ìmọ́tótó ara mi dáadáa, bíi pé mo wẹ ara mi dáadáa, mo sì yàgò fún iṣẹ́ tó lè mú kí ara mi run gan an. Ṣùgbọ́n ní gbogbo ọjọ́ tí mo bá fẹ́ jáde lọ síbi iṣẹ́ tàbí pàdé àwọn ènìyàn, mi ò sábà máa ń fi ẹ̀rọ ayarabiasa sílẹ̀ rárá, torí pé ó ṣe pàtàkì fún ìmọ́tótó ara, ìtùnú ara ẹni àti bí ènìyàn ṣe máa ń ní ìgboyà níwájú àwọn mi. Ní sókí, bó ti lè jẹ́ pé mo ti ṣe rí lẹ́ẹ̀kan ṣá, lílo ẹ̀rọ ayarabiasa jẹ́ apá pàtàkì nínú ìtọ́jú àti ìtọ́jú ara mi lójoojúmọ́.

Ní gbogbo ọjọ́, mo sábà máa ń ṣíṣẹ́ fún ìgbà tó fẹ́rẹ́ jẹ wákàtí mẹ́jọ sí mẹ́sàn án. Bí ó tilẹ̀ jẹ́ pé ó lè yàtọ̀ síra ní àwọn ọjọ́ kan, nígbà míí iṣẹ́ le pọ̀ jù tí yóò sì jẹ́ kí n ṣíṣẹ́ pẹ́ ju bó ṣe yẹ lọ, pàápàá jùlọ tí mo bá fẹ́ parí iṣẹ́ kan tàbí ní tí àkókò bá ń lé mi síbẹ̀. Mo ń gbìmọ̀ láti ṣe ṣètò àkókò mi dáadáa kí n lè ní ìsinmi tó péye, kì í lè rara àti tí ọpọlọ mi má bàà bàjẹ́ ẹ. Nítorí mo ń ṣiṣẹ́ déédéé lójoojúmọ́, mo sì ń gbìmọ̀ láti pa àárín iṣẹ́ àti ìsinmi mọ́ kí ìgbésí ayé mi lè wà ní ìbámu dáadáa.

Ní gbogbo àwọ̀, àwọ̀ tí mo fẹ́ràn jùlọ ni àwọ̀ búlúù nítorí pé ó fún mi ní ìtumọ̀ ọkàn àti ìdákẹ́jẹ́. Ní gbogbo ìgbà tí mo bá rí àwọ̀ yìí, ó máa ń jẹ́ kín ní ìmọ̀lára ìsinmi bí ẹni pé ọkàn mi balẹ̀. Mo tún fẹ́ràn àwọ̀ búlúù nítorí pé ó rọrùn láti darapọ̀ mọ́ àwọn àwọ̀ mi. Ó sì dára fún aṣọ, ó fún dára fún aṣọ ọkọ tàbí.

Bẹ́ẹ̀ni, mo ma n tẹ̀lé òfin ìyára ọkọ̀ lọ́pọ̀ ìgbà torí pé mo mọ̀ pé òfin yìí wà fún ààbò ara ẹni àti ti àwọn mìíràn lórí ọ̀nà. Nígbà tí mo bá ń wakọ̀, mo sábà máa n sọ́ra gan kin ma ṣe ju ìyára tí a yàn lọ, pàápàá jùlọ níbi tí ìkìlọ ìyára bá wà. Mo tún mọ̀ pé títẹ̀lé òfin ìyára kìí ṣe fún ìbẹ̀rù ìtànràn nìkan, ṣùgbọ́n ó tún dín ewu ìjàmbá kù ó sì jẹ́kí gbogbo wa lè lo ọ̀nà pẹ̀lú àlàáfíà.

Rárá o, mi ò ní àwòrán lórí ara mi. Mi ò tí ì rí gẹ́gẹ́ bí ohun tí mo fẹ́ ṣe fún ara mi, torí pé mo fẹ́ kí ara mi dúró bí ó ṣe rí láìsí àfikún àwòrán kankan. Bí ó tilẹ̀ jẹ́ pé mo mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn máa ń fi àwòrán sí ara wọn láti fi ìtàn ìmọ̀lára tàbí ìdánimọ̀ ara ẹni hàn. Àmi, èmi tikára mi yan láti fi ara mi sílẹ̀ ní ipò àdánidá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran iṣẹ́ ìta gbangba gan torí pé ó fún mi ní àyè láti ba afẹ́fẹ́ tútù, láti rí àyè dáadáa àti láti yí ara mi kúrò nínú ìfarapa ọpọlọ iṣẹ́ ilé tàbí ọ́fíìsì. Nígbà tí mo bá ń ṣiṣẹ ìta gbangba, mo máa ń fi, mo máa ń ní ìmọ̀lára, ìtùnú àti ìsinmi. Mo sì ń rí i gẹ́gẹ́ bí ohun tí ó tún agbára mi ṣe. Ó tún ń jẹ́ kí n lè pàdé àwọn ènìyàn tuntun, kí n sì kó, kí n sì kọ́ ìrírí tuntun jọ. Èyí tó ń jẹ́ kí ìgbésí ayé mi dùn sí. Ní ṣokí iṣẹ́ ìta gbangba jẹ́ apá pàtàkì nínú ohun tí mo fẹ́ran torí pé ó n mú ayọ̀ bá mi. Ó sì ń jẹ́ kí n ní ìlera ara àti ọpọlọ tó dáa.

Bẹ́ẹ̀ni, mo sábà máa ń pe àwọn oníbàárà tuntun nígbà tí mo bá rí àǹfààní tàbí àkókò tó yẹ. Torí pé mo máa ń pe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn oníbàárà tuntun jẹ́ apá pàtàkì nínú ìdàgbàsókè iṣẹ́ àti ìtẹ́lọ́rùn àwọn tí mo ń ṣiṣẹ́ fún. Ní gbogbo ìgbà tí mo bá pe oníbàárà tuntun, mo má a ń ṣe ìbánisọ̀rọ̀ pẹ̀lú ìfaradà àti ìbà wọ́n, mo sì ń fi ìmọ̀ àti ìrírí mi hàn kí wọ́n lè ní ìgboyà àti ìtẹ́lọ́rùn nípa iṣẹ́ mi. Pẹ̀lú èyí, mo sábà máa ń kọ àkọpọ ìtàn ìbáṣepọ̀ pẹ̀lú wọn kí n lè tún ṣe ìbáṣepọ̀ pẹ̀lú wọn lọ́jọ́ iwájú. Ni sókí, pípa àwọn oníbàárà tuntun jẹ́ apá pàtàkì nínú iṣẹ́ mi torí pé ó ń mú ìdàgbàsókè wá, ó sì ń jẹ́ kí ìbáṣepọ̀ pẹ̀lú wọn lágbára àti pẹ̀lú ìtẹ́lọ́rùn.

Tábìlì iṣẹ́ mi wà nínú ìtọ́sọ́nà àti pẹ̀lú àkọ́so tó dára. Mo sábà máa ń pa gbogbo àwọn ohun èlò tó wà lórí rẹ̀ mọ́ra, gẹ́gẹ́ bí kọ̀ǹpútà, ìwé iṣẹ́ àti àwọn irinṣẹ́ mi tí mo máa ń lò lójoojúmọ́. Mo tún sábà máa ń ní àtọkọ ìwé ìṣètò àti àtòjọ iṣẹ́ kí n lè mọ ohun tí mo ti ṣe àti ohun tí ó kù láti parí. Ni gbogbo ìgbà, mo fẹ́ kí tábìlì iṣẹ́ mi wà ní ìmọ̀lára ìtọ́sọ́nà kí ó sì jẹ́ pé ó dá mi lójú pé mo lè ṣiṣẹ́ pẹ̀lú àkókò àti ìmúlò tó péye. Ní sókí, tábìlì iṣẹ́ mi jẹ́ apá kan tó ṣe pàtàkì nínú ìṣètò iṣẹ́ mi nítorí pé ó jẹ́ kí n ní ìmúlò àti ìdákẹ́jẹ́ ní gbogbo ọjọ́.

Ohun tó sábà má n fún mi ní ìtara níbi iṣẹ́ ni bí mo ṣe n rí ìtẹ́lọ́rùn nínú ohun tí mò n ṣe àti bí mo ṣe lè ṣe àfikún rere sí ìdàgbàsókè iṣẹ́ àti ìlera àwọn tí mò n ṣiṣẹ́ fún. Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ tó ní ìfaradà àti ìbà wọn tó fún mi ní ìtara torí pé ó n jẹ́ kí n rí pé a lè ṣiṣẹ́ púpọ̀ dáadáa láìsí ìdààmú. Pẹ̀lú èyí, àwọn ìkíni àti ìyìn láti inú ànfàní iṣẹ́ tó dá fún mi ni ìmọ̀lára.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà kékeré nílé tó máà ń jẹ́ kín ní ààyè láti sin àwọn ewéko láti rí i pé ilé náà dùn àti pé afẹ́fẹ́ tó máa ń wọ inú ilé. Ní ọgbà mi, mo sábà máa ń gbin àwọn ewéko tí ó rọrùn láti tọ́jú bí ewéko ọ̀sìn, àwọn òdòdó tó wúlò àti àwọn ewéko tí ó fún afẹ́fẹ́ tó dáa.

Mọ sábà máà ń gé irun mi lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan, tó bá jẹ́ wákàtí mẹ́ta sí mẹ́rin tàbí lẹ́ẹ̀kan ní oṣù torí pé mo fẹ́ kí irun mi wà ní ìtọ́sọ́nà àti pé ó máa ń wùmí ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà tí mo bá gé irun mi, mọ sábà máa ń yan àyàfi àti ṣètò tó dáa kí ó lè bá ojú mi mu dáadáa kí ó sì ní ìwà pẹ̀lẹ́. Pẹ̀lú èyí, gé irun mi máa ń fún mi ní ìmọ̀lára tuntun àti ìtẹ́lọ́rùn, ó ṣì tún jẹ́ kí n ní ìgboyà nígbàtí mo bá, bá àwọn ènìyàn pàdé. Ní ṣọ̀ọ̀kí, gé irun jẹ́ àpá pàtàkì nínú ìtọ́jú ara mi àti ìtẹ́lọ́rùn ara ẹni lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo sábà máa ń wo àwọn ètò tẹlifíṣàn lọ́pọ̀ ìgbà, pàápàá jùlọ ní alẹ́ lẹ́yìn iṣẹ́ àti tàbí nígbà ìsinmi. Mo fẹ́ràn láti wo àwọn ètò tí ó ní ìtàn tó dára, ìtàn ìmọ̀lára, àwọn fíìmù ìròyìn àti àwọn ètò tí ó kọ́ mi nípa ìṣẹ̀lẹ̀ tuntun tàbí ìmọ̀ tuntun. Nígbà tí mo bá ń wo tẹlifíṣàn, mo máa ń fún ó máa ń fúnmi ní ìsinmi ó sì tún jẹ́ kí n rí ìmọ̀ tuntun tó le ràn mí lọ́wọ́ nínú iṣẹ́ àti ìgbésí ayé mi.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ èdè torí pé ó jẹ́ apá pàtàkì nínú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn tó wà ní orílẹ̀ èdè mi. Tàbí nígbà tí mo bá fẹ́ ṣe ìbánisọ̀rọ̀ fóònù pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ ọ̀rẹ́ tàbí ẹbí mi, nọ́mbà orílẹ̀ èdè jẹ́ kí ìbánisọ̀rọ̀ mi rọrùn. Ó sì jẹ́ pé mo lè ṣàkóso àwọn ìpè tó wá láti orílẹ̀ èdè mi láìsí ìdààmú. Pẹ̀lú èyí, mo saba má a ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun gbogbo wà ní ìtọ́sọ́nà. Ó sì ń jẹ́ kí gbogbo ìbáṣepọ̀ fóònù mi rìn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti rin atẹ́gùn gan torí pé ó ń fún mi ní ìsinmi ọkàn àti ìlera ara. Nígbà tí mo bá rin níta gbangba, mo sábà máa ń rí afẹ́fẹ́ tó mọ́, mo sì máa ń ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn pẹ̀lú gbogbo ààyè tó wà ní àyíká mi. Irín atẹ́gùn máa ń jẹ́ kí n gbádùn ìrìnàjò, kí n sì lè yọ ara mi kúrò nínú ìṣòro tàbí ìfarapa ọpọlọ iṣẹ́ ojoojúmọ́. Pẹ̀lú èyí, ìrìn atẹ́gùn jẹ́ apá kan nínú ohun tí mo sábà máa ń ṣe láti tún agbára mi ṣe àti láti ní ìmọ̀lára ìtùnú ní gbogbo ọjọ́.

Ní ibi iṣẹ́ mo sábà máa ń dáhùn fóònù pẹ̀lú ìbàwọ́n àti ìfaradà torí pé mo mọ̀ pé ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú àwọn oníbàárà àti alábàáṣiṣẹ́ jẹ́ apá pàtàkì nínú iṣẹ́. Ní gbogbo ìgbà tí fóònù bá ń pè, mo máa ń gbìmọ̀ láti dáhùn ní ìṣọ̀kan àti ní ìmọ̀lára pé mo wà láti ràn wọ́n lọ́wọ́. Mo sábà máa ń kó ara mi jọ kí n lè gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ dáadáa kí n sì lè fi ìmọ̀ àti ìrírí mi hàn nínú ìjíròrò. Pẹ̀lú èyí, mo tún sábà máa ń parí ìpè náà pẹ̀lú ìyìn tàbí ìkíni tó dáa kí oníbàárà náà lè ní ìtẹ́lọ́rùn. Ní sókí, ìdáhùn fóònù ní ibi iṣẹ́ jẹ́ apá pàtàkì nínú ìwà pẹ̀lú ìbáṣepọ̀ tó dáa àti fífi iṣẹ́ ṣe pẹ̀lú ìtẹ́lọ́rùn.